Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ìròyìn tí mo máa ń kọ yìí ó jẹ́ ohun tí a ń pè ní report. Èyí jẹ́ àkójọpọ̀ kíkọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní isẹ́ ní ọjọ́ náà. Mo má ń kọ ìròyìn ìyẹn report ní ibi iṣẹ́ ní ojoojúmọ́ fún ọ̀gá mi. Mo gbọdọ̀ ṣàlàyé àwọn iṣẹ́ tí mo gbé ṣe fún ọjọ́ náà, bí mo ṣe ṣe wọ́n, àwọn ibi tí mo lọ àti gbogbo ohun tí mo mú ṣe ní ọjọ́ náà. Kíkọ report jẹ́ nǹkan gbóògì tí èèyàn gbọdọ̀ máa ṣe láti fi yé àwọn ọ̀gá, pàápàá jùlọ àwọn ọ̀gá tí wọ́n bá sí ní tòṣè láti fi yé wọn pé nǹkan báyìí àti nǹkan báyìí ni wọn ti-- ni mo fi ṣe. Èyí máa ń jẹ́ kí àrídájú wà wípé lóòótọ́ èèyàn ń ṣiṣẹ́ àti wípé lóòótọ́ èèyàn lọ sí ibi iṣẹ́ náà.

Mo máa ń fọ ọwọ́ mi lóòrèkóòrè ní àìmọye ìgbà lójoojúmọ́, pàápàá jùlọ tó bá jẹ́ wípé mo wà ní ilé ìdáná tàbí àsìkò tí n bá fẹ́ dáná. Fífọ ọwọ́ jẹ́ ohun tó ṣe pàtàkì láti mọ̀ kí èèyàn máa, èèyàn wà ní ìmọ́tótó. Fífọ ọwọ́ lóòrèkóòrè ó sì máa ń dènà àwọn àìsàn àìfojúrí, iyen germs and infection. Kì í n wà ṣe wípé kí èèyàn kan fọ lásán, èèyàn gbudọ̀ fọ nínú omi tó ń dàwọ́rọ́, iyen running water tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní tap water ni èèyàn ti gbudọ̀ máa fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ. Kì í ṣe pé kí ǹkan fi mu lásán fọ ọwọ́, èèyàn gbudọ̀ máa lo ọṣẹ náà láti fi fọ ọwọ́. Àṣà yìí ó máa ń dènà àìsàn àìfojúrí lọ́pọ̀lọpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni a ń fọwọ́ kó, ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn àìfojúrí ni wọ́n wà ló káàkiri lórí tábìlì, lórí àga, káàkakiri ibi tí à ń fi ọwọ́ bà. Èyí ló ṣe ṣe pàtàkì kí a mọ̀ kí a rí pé dájú wípé à ń fọ ọwọ́ wa lóòrèkóòrè lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Ádùrágbèmí, lèyí tó túmọ̀ sí wípé àdúrà tí mo gbà, ó gbà àti gbígba àdúrà sí Ọlọ́run, ó jẹ́ fún mi. Ẹ jẹ́ kí n fún un yín ní ohun ránpẹ́ tó ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n fẹ́ bí mi, èyí tí ó fa kí mo máa jẹ́ Ádùrágbèmí. Ni kí a tó lóyún mi, bàbá mi àti ìyá mi, lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó tán, wọ́n ní ìdènà kí wọ́n tó rí ọmọ bí. Èmi jẹ́ bí ọmọ alákọ́bí fún àwọn òbí mi. Kí wọ́n tó rí mi bí, àwọn dókítà ṣàkíyèsí wípé bàbá mi ní àìsàn èyí tí ó ti ń jẹ́ kí ìtọ́ ọmọkùnrin kó dà di ọmọ. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àyẹ̀wò àìsàn yìí ní ilé ìwòsàn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi nǹkan, lílo oríṣiríṣi òògùn àti gbígba àdúrà pàápàá wípé kí Ọlọ́run kí ó le fún wọn ní ọmọ. Śàdé dé ni wọ́n gbọ́ pé wọ́n lóyún mi, èyí ni ó fa tí wọ́n ṣe fún mi ní orúkọ Ádùrágbèmí nítorí wípé àwọn dókítà ti sọ wípé kò ṣe é ṣe láti bí ọmọ. Ṣùgbọ́n nípa àdúrà tí ìyá mi gbà tí wọ́n ti won sí mi, èyí ni ó fa tí wọ́n fi rí oyún mi ni tí wọ́n sì fi bí mi. Nígbà náà ni wọ́n wá sọ mí ní Ádùrágbèmí.

N kò kí ń rántí àlá mi o. Hmmm. N kò jẹ́ ẹni kan tó máa ń rántí àlá rárárá. Rárá. Ni ìgbà kan, mo ti lè ṣe àáre láti sá bí pé kí n bá lè máa rí àwọn àlá mi rántí. Ṣùgbọ́n n kò kí ń rántí àlá rárárá. Nígbà mìíràn sì re tí n bá rántí, n kò tún kí rántí tán yányan. Ẹ̀lòmíràn sọ pé èyí jẹ́ ohun tó yẹ kí èèyàn múra sí nípa ti ẹ̀mí. Wípé kí ń ṣe ohun tó dára, pé kí ń ṣe ohun tó dára. Ṣùgbọ́n n kò kí ń sábà sábà rántí àwọn àlá mi.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. N kò jẹ́ èèyàn kan tó máa ń pa nǹkan mọ́. Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi tí màá ti ń sá aṣọ, o wà ní ìta. Mo ní hanger kékeré kan tí màá fi ń sá àwọn aṣọ mi ní iwájú ta veranda mi. Kì í ṣe ní ìta gbangba o, nítorí pé ilé wa jẹ́ èyi tò ní fence àti gate. Ṣùgbọ́n níbi kọ̀ọ̀rọ̀ hanger, níbi tí ẹnikẹ́ni kò tí lè rí, ibẹ̀ ni mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sí. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ ọkọ̀ mi àti kọ́kọ́rọ́ gate ńlá, ó máa ń wà ní inú àpò báàgì mi lójoojúmọ́. Mi ò kí ń mú ìyẹn tọ́jú pamọ́. Mo máa ń di àwọn yẹn káàkiri pẹ̀lú key holder kí ó má bá jà bọ́ sọnù. Àwọn méjì yẹn máa ń dìwọ́n káàkiri pẹ̀lú mi níbikíbi tí n bá ń lọ, nígbà tí mo bá ń jáde.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe, ọun ni ẹ̀kọ́ government. Iyẹn dẹ́ni ní ilé e ẹ̀kọ́ gírámà. Mo fẹ́ràn ẹ̀kọ́ government púpọ̀ púpọ̀ nítorí pé ó jẹ́ ohun tí mo kan nífẹ̀ẹ́ sí, mo kan mọ̀ lórí. Kódà nígbà tí a bá ní àyẹ̀wò bí i exam àbí tí a bá ní àwọn àyẹ̀wò ràńpẹ́ tàbí tí àsìkò ìdánwò bá dé, bí mo, bí mo kò tilẹ̀ ka ìwé rẹ̀ gan páápàá, n ó sì já ewé olúborí láàrín àwọn akẹgbẹ́ mi nítorí pé mo fẹ́ràn, ẹ, ẹ̀kọ́ náà púpọ̀. Nítorí mo fẹ́ràn kókó ẹ̀kọ́ náà púpọ̀. Nígbà tí mo sì wọ ilé ìwé gíga university, mo study political science nítorí pé mo fẹ́ràn ẹ̀kọ́ náà púpọ̀ púpọ̀. Àn, fún gbogbo ọdún mẹ́ta tí mo lò, mo jáwe olúborí ní dìpátímẹ́ntì mi náà ni nítorí pé ó jẹ́ ǹkan tí mo kan nífẹ̀ẹ́ sí láti inú wa.

Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ǹkan lórí internet dáadaa. Pàá pa jù lọ ní ayé òde òní tó ṣe pé internet jẹ́ ohun tí èèyàn kan lè tètè lọ ṣe ìwádìí ǹkan lórí rẹ̀. Ẹ̀rọ tí mo fẹ́ràn jù óun ni lórí TikTok àti YouTube. TikTok àti YouTube yii, pàápàá jùlọ YouTube àti Google pẹ̀lú ìgbàlódé AI tó wà nísinsìnyí. Mẹ́tẹ́ẹ̀ta wọn jẹ́ ohun tó wúlò gan láti fún kí ẹni kẹ́ẹ̀nì kí ó lè kọ oríṣìíríṣìí. Kò sí ohun tí èèyàn sì fẹ́ kọ lórí internet tí ò lè rí kọ́. Ẹni bá fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ ni tàbí tí èèyàn bá tiẹ̀ fẹ́ kọ́, kò sí ǹkan náà tí èèyàn fẹ́ kọ́ àbí tí èèyàn fẹ́ mọ̀ tí èèyàn lè wá lọ sórí àwọn ẹ̀rọ ayélujára mẹ́tẹ́ẹ̀ta tí mo dàrúkọ. Yála lórí Facebook, yala lórí TikTok, yala lórí Twitter, yala lórí YouTube, oríṣìíríṣìí lóríṣìíríṣìí bẹ́ẹ̀ ó ni ẹ̀rọ ti wà. Kodà iṣẹ́ ọwọ́ tí mo yàn láàyò lónìí, èyí tí ṣe data entry orí ẹ̀rọ ayélujára internet ni mo ti kọ́ tó sì ṣe ànfààní fún mi lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀ igbà ohun tí èèyàn bá lọ lo owó iyebíye fún láti lọ kọ́ tí èèyàn bá lè gbìyànjú láti wá ààyè àti láti fi ara rẹ̀ jìn fún bóyá wákàtí tàbí fún iye ọjọ́ bí i mélòó kan, fún iye wákàtí mélòó kan tí èèyàn bá fi lè fi ara balẹ̀ jókòó sí orí internet pẹ̀lú bóyá smartphone tàbí ẹ̀rọ computer tí ó sì ní data lórí fóònù rẹ̀, olúwa rẹ̀ ó lè, ó lè, ó lè kọ oríṣìíríṣìí ọ̀pọ̀ ǹkan tó bá wù ú láti kọ́ lórí internet Kò sí ohun náà tí èèyàn fẹ́ wá lórí internet Òpòlòpó ọ̀rẹ́ ń kíkọ ǹkan lórí internet yìí ó sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin àti ọmọbìnrin ẹ̀mí láǹfààní tí wọ́n fi jẹ́ èèyàn lónìí nítorí pé ǹkan tí wọ́n kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì àti ǹkan tí wọ́n kọ́ nípa fífi ara jìn àti fífi àsìkò, àsìkò wọn jìn láti fi kọ́ àwọn ǹkan gẹ́gẹ́ bí mo ṣe ti sọ tẹ́lẹ̀. Èmi náà tí mo ń ṣe data entry lónìí orí internet ni mo ti kọ́ pẹ̀lú data lórí fóònù mi. Mo jókòó, mo kọ́, mo dẹ̀ mọ́, ó ni mo ti fi ń ṣe iṣẹ́ ajé lónìí. Nítorí náà mo máa ń kọ́ ǹkan lórí internet dáadaa dáadaa. Ǹkan tí mo si tún máa ń kọ́ lórí internet dáadaa ni oúnjẹ sísè, oríṣìíríṣìí recipe bí a ṣe ń ṣe oúnjẹ, ọ̀nà bí a ṣe ń ṣe oúnjẹ, màá ń kọ dáadáa lórí YouTube àti láti máa kọ dáadáa náà lórí ohun tí àwọn èèyàn mìíràn táwọn náà bá ń ṣe táwọn náà fi sórí ẹ̀rọ kí àwọn èèyàn mìíràn náà kí ó lè máa wò ó àti kí ó lè máa kọ́ ẹ̀kọ́ nípa ara wọn. Paa pàá jù lọ tí n bá need awon ǹkan tí wọ́n ń pè ní DIY, do it yourself. Bóyá èèyàn nílò ǹkan ránpẹ́ kan nínú ilé, èèyàn lè bọ̀ sórí ẹ lọ internet láti lọ kọ́ bí ẹlòmíràn tó ti ṣe tẹ́lẹ̀ tó sì ti fi àpẹẹrẹ rẹ̀ sí orí internet bí ẹni náà ti ṣe ṣé rí, èèyàn ó lọ wo bí ẹni náà ṣe ṣé ṣe èèyàn ó sì rí kọ́ látara bẹ̀.

Ìrántí ọmọdé mi tí mo rántí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Nígbà tí mo wà ní ọmọdé tí mo lè rántí àwọn nǹkan kan. Àkọ́kọ́ tí ó jẹ́ má le gbàgbé fún mi, òun ni nígbà tí mo wà ní ọmọ ọdún méje ni mo pàdánù bàbá mi. Mo rántí wípé ní àkókò náà mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary three nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Mo sì rántí dáadáa wípé nígbà náà ìyá mi wà nínú oyún àwa mẹ́rin. Ni àárọ̀ ọjọ́ tí wọ́n wá túfọ̀ fún ìyá mi, wọ́n múra ibi iṣẹ́ lọ́wọ́ ní àwọn akẹgbẹ́ bàbá mi dé tí wọ́n sì wá túfọ̀ ọ̀rọ̀ náà fún wọn. Nígbà tí wọ́n ń túfọ̀ fún wọn ni ìyá mi kọ́kọ́ dákú lọ náà tí a sì ń gbìyànjú tí àwọn èèyàn ń gbìyànjú láti rọ mí lé wọn lórí. Èmi àti àwọn àbúrò mi nígbà náà a kò le lọ sí ilé ìwé mọ́. A kò sì lọ fún ilé ìwé fún oṣù bíi mélòó kan. Mo rántí ọjọ́ yìí dáadáa, ó sì jẹ́ ọjọ́ má nìgbàgbé. Ọjọ́ má'nìgbàgbé mìíràn tí n kò le gbàgbé ni ọjọ́ ìsìnkú yìí, ọjọ́ ìsìnkú bàbá mi. Ó sì jẹ́ ọjọ́ tí n ò le gbàgbé. Mo sì rántí aṣọ tí mo wọ̀ ní ọjọ́ náà, aṣọ funfun white báyìí ni. Mo rántí pé mo sunkún púpọ̀ púpọ̀ nígbà tí wọ́n nipé ká wá dá ìyẹ̀pẹ̀ lé posí wọn. Mo sì tún rántí náà ní ibi tí a ti lọ ṣe ètò ìsìnkú náà. Ohun mìíràn tí mo tún rántí ni nígbà tí ìyá mi bí àbí gbẹ̀yin wọn, èyí àbúrò mi tó kéré jù. Ó jẹ́ ọjọ́ Monday, mo sì rántí ọjọ́ náà dáadáa. Ọjọ́ mìíràn tí mo tún rántí ni ọjọ́ kan tí mo sá kúrò ní ilé ìjọsìn tí m-máa-màmá mi sì wà mí wálé tí wọ́n sì nà mí tí wọ́n fa ara mi ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nígbà tí mo wà léwe èyí tí mo sì rántí jùlọ ni àwọn èyí tí mo kà sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí. Òde tí mo lọ kẹ́yìn ni òde òkú bàbá ìyá ọkọ̀ mi, ẹ́, a sè ṣe ní ìlú Ogbomoso. Òde yìí jẹ́ ohun tí ó gbọ́n owó lọ. Láàkọ́kọ́ náà, a kókó ra aṣọ, aṣọ mọ̀lẹ́bí, èyí tó ń pè ní aṣọ ẹbí. Aṣọ ẹbí yìí, ẹ́m, ó jẹ́ iye owó hundred thousand naira ni a kó kó ná lórí ríra aṣọ. Rírán aṣọ náà sì gba bí sixty thousand. So lórí rírán, ríra aṣọ àti rírán aṣọ ẹbí fún èmi àti ọkọ̀ mi àti ọmọ mi, a ná tó one hundred and sixty thousand. Lẹ́yìn ìgbà náà, a wá ṣe bá a ṣe máa ra àwọn ohun ẹ̀ṣọ́, bàtà tuntun, báágì tuntun, oríṣiríṣi nǹkan bí ohun ẹ̀ṣọ́ ta mú sára. A le ka ìyẹn náà sí pé ó ń lọ bí fifty thousand. Lẹ́yìn ìgbà náà, ìlú Ogbomoso ni a ti ṣe. So a gbéra, a gbéra travel lọ sí ìlú Ogbomoso. Èh, gbogbo ohun tó sì ná wa pẹ̀lú owó hotel torí ǹ ṣẹ́ là gbalé sí àwọn ilé ta lè gba, ta lè gba dúró sí, ìyẹn hotel. A dúró sí hotel àti owó ọkọ̀ rírin àjò náà káàkiri. Ìyẹn náà gba tó sixty thousand ní owó wa. Lápapọ̀, lílọ sí òde kìí ṣe ohun tí mo fẹ́ràn rárá rárá nítorí pé ó máa ń gbọ́n owó lọ ni. Mo ṣì tún jẹ́ èèyàn kan tí kò tún ní ọ̀rẹ́ púpọ̀. Mi ò kí ń fi bẹ́ẹ̀ ní òde láti lọ. Ṣùgbọ́n òde kan tí èèyàn bá máa lọ, iye owó tí èèyàn máa ná ó pọ̀ gán gidi.